Mo máa ń jẹ gọ̀mù dáadáa. Àgàgà tí ó bá ti tó àsìkò tí iṣẹ́ bá gbo mí mu, tí mo dẹ̀ mọ̀ wípé oru tí ń bẹ̀rẹ̀ sí ní kùn mí, máa wá ìbí tí wọn ti n ta ma lọ ra, oun àti màá lọ ra òun àti àwọn, switch tí ó máa ń tà yẹ́ríyẹ́rí. Mo ṣàkíyèsí pé tí ìwọ bá ti jẹ gọ̀mù, àgàgà ìgbà tó ogun orun bá ń kùn mí, mi kì í lè sùn mọ́. Nítorí pé gọ̀mù máa ń, ó máa ń ràn mí lọ́wọ́ láti lè fojú sí nǹkan tí mo bá ń ṣe. Ó ti, ó má, ó dẹ̀ máa ń jẹ́ kí orun tó ń kùn mí yẹn kó má kùn mí mọ́. Nítorí iṣẹ́ tí èmi gbà yan láàyò, iṣẹ́ tí mò ń ṣe, òun ni iṣẹ́ kọ̀m̀pútà. Eyan o si gbọ́dọ̀ ma ṣe aṣiṣe púpọ̀ nu ẹ ki iṣẹ́ to ba tẹ jáde ko ba le ko ba le da. Nítorí náà, tí bá, tí tó tiẹ̀ lọ síbi iṣẹ́ ìgbà mí láàárọ̀, màá ra gọ̀mù dání tí mo mọ̀ wípé, nítorí pé mo ti mọ̀ wípé, ara ò kì í ṣe òkúta. Ìgbà mìíràn tí iṣẹ́, orun bá ń kùn mí nídi iṣẹ́, tí bá ti fi gúọ̀mù sẹ́nu, mo mọ̀ wípé oru yẹn á lọ. Àwọn eyan sọ wípé gọmu o da nítorí o ma n fa kòkòrò eyin. Ṣùgbọ́n èmi o lè ṣe wípé mi ní kòkòrò eyín náà. Wọ́n, mo mọ̀ wípé, kò sí nǹkan te yàn o bá jẹ nílé ayé yìí tí kì í kí, tí tó bá pọ̀ lápọ̀jù tí kì í faàà́, tí kì í fa, àìsàn ti ẹ̀. Ṣùgbọ́n ìwọ̀n wọ́n tu wọ́n ṣi ni gbogbo nǹkan. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń jẹ púpọ̀. Ṣùgbọ́n mo ti jẹ kó, mo ti, mo, mo, mi ò jẹ púpọ̀ ju bí ti tẹ́lẹ̀ mọ́. Ni ọ̀sẹ̀, mo lè jẹ tó ẹ̀ẹ̀mẹta ní ọ̀sẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo lè jẹ tó ẹ̀ẹ̀mejì ní ọjọ́ kan. Ṣùgbọ́n ní ọ̀sẹ̀, mo mò ń jẹ tó ẹ̀ẹ̀mẹta ní ọ̀sẹ̀. Ìyẹn náà ti tó. Bá dẹ̀ padà dé, mo máa, mo mo máa ń, mo máa ń fi, mo máa ń fọ eyín tèmi dáadáa kí àwọn kòkòrò eyín yẹn kan ma ba à lè bẹ eyín tèmi jẹ́. So, àǹfàní tí gọ̀mù ni, òun ni àǹfàní pé tó bá ń jẹ ò ní lè sùn. Nítorí yẹ́n ni emí ṣe má ń lò ó mo, mo dẹ̀ ti, mo ti e tí jẹ àǹfàní ẹ̀ dáadáa lọ́pọ̀lọpọ̀ sẹ́yìn. Tí, tí, tí ni pé tí bá ń lọ síbi iṣẹ́ gan, bí mo ṣe sọ tẹ́lẹ̀, mo máa rà á dání kí n má ba à lè sùn nídi iṣẹ́. Nítorí iṣẹ́ tí a ń ṣe kì í, ó, ó, ó, ó, ó, iṣẹ́ kọ̀m̀pútà ni. Iṣẹ́ tó jẹ́ pé èèyàn ò gbọdọ̀ tìẹ́ sùn rárá nídi iṣẹ́. Nítorí náà ni mo ṣe máa ń jẹ. Kì í ṣe wípé mò ń jẹ nítorí pé ó kan wu mí láti kò má a, fi, fi kàn ma fi dára yá. Mo ń jẹ torí iṣẹ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà tó, tó, tó wà nídi iṣẹ́ tí mò ń ṣe náà, àwọn, ṣàkíyèsí pé àwọn náà máa jẹ́ ká àwọn náà má ba à lè ráyè sùn. So, mo, mo ru di èyí, èmi rí wípé gọ̀mù láàǹfàní ti ẹ̀ láàyè ọ̀tọ̀. Torí ẹ́ ni mo se máa ń jẹ ẹ́.

Ohun tí ó yà mí lẹ́nu, tí mo rí tó jẹ́ pé à, ó, ó, ó, ó, ó yà mí lẹ́nu gan-an, to jẹ́ pé mo tún wáa ń rò wípé ṣe, pe ó ṣẹlẹ̀ ni? Mo tún wáa ń jìyàn láàárín e, nínú mi pé à, ṣe eléyìí, ṣe ó ṣe, ṣe ó ṣe, ṣe ó ṣe ṣẹlẹ̀ ni àbí àrujú àlá ni mò ń là? Ó ní, e, nkan tí ìyá, ìyá àti àwọn ọmọ kan ṣe, e, tí wọ́n, e, gbe sórí ẹ̀rọ ayélujára. Ìyá yẹn lọ ji ọmọ ẹ la tọ́jú oòrún níí àárọ̀ kó tó di ọwọ ọ̀sán pé kó wẹ̀ kówá jẹun kó máa lọ sí ilé ẹ̀kọ́. Ṣé ni ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní sunkún, tó bẹ̀rẹ̀ sí ní bá pariwo, tó bẹ̀rẹ̀ sí bá ìyá e pariwo tó ń lọ́gun tó ń ké pé à kín ló dé tí ìyá ọún ṣe jí ọún láti ojú orún pé òun ó sì yẹ kó òun ó sì máa sùn. Ágo, ìyẹ, àkókò dé tí lọ nígbà tí ìyá ẹ̀ ti lọ ji. Ah, mo ma wò wípé à, irú, e, ìbàjẹ́ wo lé lé tí ìyá e ma jí ẹ láàárọ̀ tó máa ma ké tó máa ma lọ́gun pé kín ló dé tí ìyá e ṣe jí ẹ. Èmi sì wá wò wípé à, ṣe, ẹ, ibó láyé ń lọ tí ìyá ò bá lè bá ọmọ sọ̀rọ̀ tó jẹ́ pé kọ́mọ gbọ́ sí ìyá lẹ́nu. Nítorí èmi, èmi rántí ìgbà tí èmi yìí wá ń kékeré, k-k wọ́n ò bí mi dá kí ìyá mi jí mi látojú òrun láàárọ̀ kùtùkùtù kí pé, modúpẹ dìde o, wá, wá lọ wẹ̀ kó o bá lè lọ school, kó o bá lè tètè lọ school. Kí n wá máa bẹ̀rẹ̀ sí ní máa bá ìyá mi jà bíi kí n máa ké kí n máa lọ́gun kí n máa pariwo kí n máa bú ìyá mi pé kí ni, kí ló dé, kí ló dé tí wọ́n ṣe jí mi. Mo mọ̀ dájúdájú wípé tí ń bá dán rú ẹ̀ wo nígbà tí mo yi wá lọ́mọdé o pé ìyá mi máa nà mí dáadáa. Ìyẹn sí, nkán ti mo ri yẹn o jẹ kí n wa ri wípé àwọn òbí ayé ìsìn ayé òde òní wọn n'ifẹ sí láti máa bá ọmọ wí. Wọn f'ayè gbá ẹ, ìwà ìbàjẹ́ púpọ̀ láti ọ̀dọ̀ ọmọ wọn. Mo ti le tún wá wò, mo dẹ̀ tún wá ṣàkiésí wípé wọn ọ́ tí ẹ fẹ́ kí àwọn fún ara wọn, wọ́n ò lè bọ́mọ wí, wọ́n, wọ́n ò lè, wẹ, e, wọ́n ò lè, wọ́n ò lè bọ́mọ wí, wọ́n ò lè bọ́mọ sọ̀rọ̀. Wọ́n tun ní gbà kí àwọn, e, àwọn olùkọ́ wọn ní school kan tún bá wọn wí, wọ́n bá wọn sọ̀rọ̀. Ọmọdé tẹ̀rè, ọmọdé ò, bíbélì wí, ó ní pé inú àyà wèrè ń gbé nínú àyà ọmọdé. Nínú àyà ọmọdé ni wèrè ń gbé pé èèyàn máa nílò láti fẹ́ gbà á lé jáde. Mo sì nínú wò, wò àwòrán tí mo wò yẹn lórí, o, ẹ̀rọ, e, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, ó jẹ́ kí wá rí wípé lóòótọ́ lóòótọ́, àwọn ọmọ tí àwọn òbí ayé òde òní àwọn òbí ìsín yìí tí wọ́n ń tọ́ àwọn ọmọ yẹn tí wọ́n ò bá fu, e, mójútó wọn dáadáa kí wọ́n fi, e, ẹ, wọ́n, wọ́n bá wọn wí gẹ́gẹ́ kéké bó ṣe yẹ wá tì bó ti tán. Àwọn ọmọ yẹn wọ́n máa dàgbà, ìwọ́n, wọ́n máa dàgbà tí, tí wọ́n máa dàgbà tó, tó jẹ́ pé nígbà tí wọ́n bá dàgbà wọ́n máa di ọ̀tá, wọ́n máa di ìtàkùdà kì í má sọ pé à wọn. Nítorí wípé kò sí, e, e, ẹ̀kọ́ kankan tí wọ́n ń fún àwọn ọmọ yẹn. Iyẹn òbí ẹni àtà ọmọ yẹn ni kan kọ o. Lágbègbè ibi tí mo gbé náà mo, mo, mo ríi wípé àwọn òbí wọ́n ò fẹ́ kí èèyàn máa bá àwọn ọmọ wọn sọ̀rọ̀. Nígbà tí mo wo, ẹ, tí mo wo àwòrán yẹn lórí, lórí, lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo máa ń dúró dé àsìkò ìgbà ti mó ǹ wò àwòrán yẹn lọ mo wá ǹ dúró dè àsìkò ti ìyá yẹn máa gbé ẹgba àbí nkankan to máa fi nà ọmọ yẹn kọmọ bà lé tiẹ mọ wipé nkan ti òun ṣe pé ko dá pé ì-ì-ì-ì-ì-ì-ìranlọ́wọ́ ni ìyá ọún ṣe fún òun láti lè lọ sí ilé ẹ̀kọ́ kó òun náà bá lè jẹ́ èèyàn nílé ayé. Ìyá yẹn ò máa na ọmọ yẹn o, ìyá yẹn ò sì bá ọmọ yẹn wí. Ó kàn fi ọmọ yẹn sílẹ̀ kó ọmọ yẹn máa ké kó máa lọ́gun kó máa pariwo. Mo wá wò wípé àti ìyá àti ọmọ, àwọn méjèèjì gan wọ́n ní ìdí lá ìbá wí. Nítorí náà ni mo sì lè lérò.

Tí èmi bá fẹ́ wá ìmọ̀ lórí ẹ̀rọ ayélujára, èmi máa ń lo, hmm, eh, eh, ẹ̀rọ ayélujára yìí tí wón ń pè ní íńtánẹ́ẹ̀tì, mo máa fi, mo máa fi ń wá ìmọ̀. Eh, àwọn, eh, àwọn, e, e, àwọn browser kan wà tó jẹ́ wípé ni mo máa ń lò, eh, rẹ̀, tó bá béèrè lọ́wọ́ ilé tí a pè ní AI, artificial intelligence. Hmm, browser tí mo níìfẹ̀ sí láti máa lò jù lọ ní òun ni Google. Nítorí tí èèyàn bá béèrè nǹkan lọ́wọ́ Google, ah, àwọn-- ó ní ọ̀pọ̀lọpọ̀ i, ìmọ̀ tí wọ́n máa gbé jáde fún ẹ. Àwọn àtẹ̀jíṣẹ́ ti wọn gbe jáde fún e to máa ran e lọwọ láti le fimo nkan ti o wa yen nkan to o maa n ran e lọwọ si láti le mọ dáa daa. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti lo Google tó jẹ́ pé iṣẹ́ wọn dè, ìṣe wọn dè dájú, tó jẹ́ pé ó ṣe é gbẹ́kẹ̀lé. Eh, ìgbà mìíràn náà ni mo tún máa ń lo, ah, Wikipedia. Mo máa ń lò ó láti fi, eh, mọ̀ nípa nǹkan tí ẹ wá, tí mo bá fẹ́ mọ ìwà ìjìnlẹ̀ nípa ẹ̀. Wikipedia náà o dára o rani lọwọ láti le fi mo e le fi mosi nípa nkan ti o ba ru ni loju. Hmm, ìgbà mìíràn lọ́ọ̀rá náà tí mo máa ń rún, tí mo máa ń, eh, rí láì, tí mo máa ń gbọ́kàn lé, eh, sóṣú medíà náà. Eh, sóṣú medíà kì í ṣe èyí tí mo lè gbẹ́kẹ̀lé náà lọ títí. Àyàfi tó bá jẹ́ wípé àwọn ilé iṣẹ́ tó dáńkájíá ló tẹ àtẹ̀jíṣẹ́ yẹn jáde ni, nǹkan ni mo lè gbọ́kàn lé wọn. Eh, nítorí pé àbí àwọn ilé iṣẹ́, eh, eh, eh, news, òun nìkan ni mo máa ń gbẹ́kẹ̀lé wọn. Àbí àwọn ilé iṣẹ́ tó jẹ́ pé i, i, i, nípasẹ̀, eh, ìmọ̀ ìjìnlẹ̀ ni wọ́n wà fún, òun ni mo máa ń gbẹ́kẹ̀lé wọn. Tí mo máa ń wá ìmọ̀ lọ, eh, lọ́rí, eh, ilé tí wọ́n pè site wọn, ìyẹn nìkan ni mo lè sọ pé sóṣú medíà ló tún fi wúlò jù lọ láti fi, eh, mọ̀, mọ̀ nípa nǹkan tó bá rú mi lójú. Ṣùgbọ́n àwọn méjì tó jágájíá tó dáa jù láti, tí mo máa ń lò lọ́pọ̀lọpọ̀ láti lè fi mọ̀ nípa ìmọ̀ ìjìnlẹ̀, òun ni Google, eh, àti AI. Agaga chatgpt ti mo ba fe mi nípa ìmọ̀ ìjìnlẹ̀ chatgpt ti ran mi lọwọ dáadáa láti le mo n pa oun to ba ru ni loju. Hmm, mo fi ChatGPT, mo ti fi ṣe iṣẹ́ research nígbà kan rí, eh, tí ó sì ràn mí lọ́wọ́. Eh, mo, mo dẹ̀ tún fi, eh, lẹ́yìn pé mo fi mọ ìmọ̀ ìjìnlẹ̀, mo, mo tún ti lò ó láti fi ṣe CV mi. Mo ti lò ó lọ́pọ̀lọpọ̀ ìgbà. Google náà, eh, ó là lákòókò tèmi, tèmi tí èmi máa ń lò. Google tún ní AI títí, eléyìí tí wọ́n pè ní Gemini. Gemini náà tún wúlò fún mi. Ṣé ìdí èyí èyí rí ọ̀pọ̀lọpọ̀, eh, challenge gẹ́gẹ́ bí i nǹkan tó wúlò fún, eh, ọ̀dọ́ láyé yìí síi láyé tá a wà. Intaneti eleyii ti wọn pe e ero ayélujára e. Eh, èmi, èmi rí i gẹ́gẹ́ bí i nǹkan tó wúlò lọ́pọ̀lọpọ̀ fún àwọn ọ̀dọ́. Nítorí pé ojújumọ́ ni ìmọ̀ tuntun ń jáde. Ó sì dára kí èèyàn ó wà lórí, kí èèyàn máa bá a yẹ, ayẹyẹ bí ayé ṣe ń yí, kí èèyàn má ba di, eh, ẹni tí ò, tí ò mọ nkankan pa nǹkan tó ń lọ láyé. Hmm.

À, àjọ̀dún tí mo fẹ́ràn jù lọ ni àjọ̀dún Kérésì nítorí pé ó mú wa rán tí ìbí Jésù Kristì, ẹ, olùgbàlà tó wálé ayé wá kú fún ọmọ aráyé kí ọmọ aráyé bá lè ní ìpinnu, ẹ, bá lè ní ìpinnu ọ̀run rere, à, àti ìsinmi ayérayé. Ẹ, ìdí tí mo ṣe nífẹ̀ẹ́ sí àjọ̀dún Kérésìmesì ni pé, à, ìparí ọdún ló máa ń sábà bọ́ sí, ẹ, nígbà tí a bá, tí ó bá dé dé ìparí ọdún náà rí gbogbo èèyàn ni ó máa ń ṣe ìdúpẹ́ fún ọdún tí, à, è, fún, dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún àǹfààní tí Ọlọ́run fún wọn láti fi lè la ọdún já. Nítorí yẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àti àwọn tó jẹ́ Kristẹni ni o gẹ́gẹ́ bí èmi tí mo jẹ́ Kristẹni àbí àwọn Mùsùlùmí náà gbogbo wọn náà máa ṣe, ẹ, ẹ, náà máa ṣe patí lọ́tùú-lósì. Kì í ṣe àwọn Kristẹni nìkan ló, ló, ẹ, ló máa ń gbádùn, hm, àjọ̀dún Kérésì. Ǹkan àwọn, àwọn ẹ̀sìn mìíràn náà máa ń tún máa ń bá wa gbọ́, gbádùn, ẹ, àjọ̀dún Kérésì nítorí pé ó bọ́ sí, ẹ, ìparí ọdún bí mo ṣe sọ, gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀. Mosi maa n fún àwọn èyán ni àǹfààní láti le fi láti le fi daraya láti le fi e dupe si olohun fún e. Orí ọ̀fẹ́ tí a fún wọn láti lè fi rí ìparí ọdún. Ẹ, ọ̀pọ̀lọpọ̀ ǹkan ló, ló mú mi nífẹ̀ẹ́ sí kérésì. Bí àwọn Kristẹni ṣe máa ń, bí wọ́n ṣe máa ń, bí wọ́n ṣe máa ń tọ́jú àyíká àti agbègbè àti àwọn iná aláràǹbàrà, èmi ni, tí wọ́n ń pè ní Christmas light. Èyí tó yìnbo pè ní Christmas light àti àwọn, à, ẹ, ẹ, ẹ, Christmas tree bí wọ́n ṣe máa ń, bí wọ́n ṣe máa ń, ẹ, bí wọ́n ṣe máa ń ṣe tó jẹ́ pé a wò ni lójú gbogbo, à, gbogbo àgbáyé ló máa ń, ló máa ń mọ̀ pé ọdún Kérésìmesì náà ńlá ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ orin tí a ti, ọ̀pọ̀lọpọ̀ orin ìdárayá máa jáde ní àkókò yẹn tó jẹ́ pé ó máa mú yàn láti lè máa fi dúpẹ́, láti lè máa jọ́yọ̀, láti lè máa dúnú ní pé ìparí ọdún ti dé. Ẹ, àjọ̀dún Kérésìmesì náà ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí torí ìgbà yẹn ni ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí, ẹ, ẹ, ẹ, ẹ, ẹni tó ń ṣe, olóko èmi, èmi máa ń ta aṣọ. Ìgbà yẹn ló ni àwọn èèyàn máa ń ra aṣọ púpọ̀. Èmi máa ń nífẹ̀ẹ́ sí àkókò náà torí àwọn èèyàn máa ń bá mi ra aṣọ púpọ̀ nígbà yẹn. Ẹ̀ẹ̀, à, à, yẹn ìní. Kejì, ìgbà àjọ̀dún Kérésì àwọn èèyàn ìgbà yẹn ni oúnjẹ máa ń pọ̀ níta rẹpẹtẹ tó jẹ́ pé àwọn èmi ní ilé ìjọsìn ni, èmi ni, ẹ, ẹ, ibi iṣẹ́ ni gbogbo àwọn èèyàn ló máa sọ oúnjẹ rẹpẹtẹ tó máa ń píkarí àwọn èèyàn. Àwọn, ẹ, àwọn tí mo tún, àwọn tí mo tún, tí mo tún gbóríyìn fún nípa ọdún Kérésì ni àwọn èyí tí a ń pè ní NGO tó jẹ́ pé wọ́n máa pín oúnjẹ káàkiri, káàkiri fún àwọn èèyàn aláìní, àwọn kó àwọn, àwọn ọmọ tí ó ní bàbá tí ò ní ìyá. Ọdún Kérésì máa ń dùn yàtọ̀. Emi ni àyàfi èèyàn tó bá fẹ́ kúró tí ò fẹ́ sọ òótọ́ ọ̀rọ̀, ọdún Kérésì máa ń dùn yàtọ̀. Àwọn ǹkan, àwọn ǹkan tí mo dárúkọ yẹn oun lo tún máa ń jẹ́ kó máa dùn sí. Ìgbà yẹn ni ní àsìkò Kérésì oun ni a tún máa ń, ẹ, wọ aṣọ tuntun. Ẹ̀ẹ̀, kì í ṣe pé a náà ṣe nílé tẹ́lẹ̀ ṣùgbọ́n nítorí pé a fẹ́, tún fẹ́, a tun fe yàtọ̀ a tun fe yàtọ̀ si a tun fe dùn wo si a tun raso tuntun ra bàtà tuntun. Àwọn ǹkan tuntun tí a máa fi, ẹ, tí a máa fi ṣe ọdún náà. Nítorí náà ni mo ṣe ń yan ọdún Kérésì láàyò gẹ́gẹ́ bí ọdún tí mo fẹ́ràn jù lọ. Èmi ló nífẹ̀ẹ́ sí ọdún Kérésì.

Dáadáa, mo máa ń gbọ́ podcast dáadáa. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní gbọ́ podcast, orí, e, e, e, YouTube ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní máa gbọ̀. N, podcast tí mo kọ́kọ́-- podcast méjì, kí kaṣá sọ pé podcast méjì ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa gbọ́ kí n tó bẹ̀rẹ̀ sí máa gbọ́ àwọn podcast yòókù. Ọ̀la àkọ́kọ́ ni ti Mouthwash, òyìnbó ni, e, ẹlẹ́ẹ̀kejì dẹ̀ ni Candace Owens. Ìgbà tí mo, ìdí tí mo ṣe yan àwọn méjèèjì yẹn láàyò ni wípé, a, wọ́n jẹ́ ògbójúbóyà, ẹ, ẹ, wọ́n jẹ́ ògbójúbóyà, ẹ, journalist tó jẹ́ wípé wọ́n o bẹ̀rù láti lè sọ, ọ, àwọn ìwà ìbàjẹ́, àwọn ìwà tí ó dára tí àwọn, a, o, olórí ìlú wọn ń ṣe, èyí tí ń jẹ́ America. Agaga Candace Owens, gbogbo àwọn àṣemáṣe tí àwọn olórí wọn ń ṣe gbogbo ẹ̀ ló máa ń, ló máa ń sọ lórí podcast ẹ. Lo sì máa, a, a, a, lẹ́yìn yẹn o sì máa ń sọ̀rọ̀ nípa àwọn, àwọn, a, ilé-iṣẹ́ ìdábòbò wọn. Èyí tí ń jẹ́ CIA, àwọn ìwà ìbàjẹ́ tí wọ́n ń hù, tí, ẹ, ẹ, ẹ, tí o, o, o n bàlùjẹ, àti àwọn ìwà ìbàjẹ́ tí wọ́n ń hù tí kì í, tí kì í jẹ́ kí ìlú wọn tẹ̀síwájú. Àwọn ìwà ìbàjẹ́ tí wọ́n ń hù láti fi lè bo àwọn àṣemáṣe àwọn olórí wọn. Ìdí ni yẹn ti mó ṣe ǹ gbọ Candice Owen o tí ẹ ni ìgbà kàn to jẹ pe oṣe ẹ ẹ ẹ ó sọ̀rọ̀ nípa ìyàwó, ẹ, olórí ìlú France, èyí tí wọ́n ń pè ní, ẹ, ẹ, Brigitte Macron, tó ní pé ọkùnrin ni, kì í ṣe obìnrin. Ẹ, nígbà yẹn, ọ̀rọ̀ yẹn, ó, podcast yẹn nígbà yẹn, ó tàn kárí ayé tó jẹ́ wípé gbogbo èèyàn ló wá ń fi ojú ọ̀tọ̀ fi wo ìyàwó Emmanuel Macron náà nígbà yẹn ná. Ẹ, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní béèrè béèrè pé ṣé lóòótọ́ ni obìnrin yìí ń sọ? Nítorí lóòótọ́ lódoọdọọ, ìyẹn, gbogbo àwọn, ẹ, ìwádìí tó ṣe, tí Candace Owens ṣe nígbà yẹn, ó fẹ́ máa jomọ́ òótọ́ nítorí, ẹ, ìyàwó olú-olórí France nígbà yẹn yìí tí à ń pè ní Emmanuel Macron, ẹ, ọmọdé, ẹ, akẹ́kọ̀ọ́ lábẹ́ Brigitte ni nígbà tí ó wà ní ọmọdé. Àwọn èèyàn sì wá ń béèrè, "àáa, kí ló ṣe?" Wá jẹ́ wípé, ẹ, olùkọ́ máa fẹ́, ẹ, akẹ́kọ̀ọ́ rẹ̀. Kí ló, irú ìfẹ́ wo, irú ìfẹ́ wo la lè pe irú ìfẹ́ yẹn? Í, kí wọ́n tó, kí, kí, ẹ, ayé tó gbà wọ́n gẹ́gẹ́ bí tọkọtaya gan, àwọn èèyàn lábẹ́lẹ̀ wọ́n ń sọ̀rọ̀, wọ́n ń pe, "àh, irú ìfẹ́ elé yìí kò, kò gbójú mu tó." Nítorí a rí i gẹ́gẹ́ bí, bí ìgbà tó jẹ́ pé èèyàn, èèyàn ń ba ọmọdé jẹ́ ni. Kí olùkọ́ rẹ kó máa bá, ẹ, ọ, ẹ, ẹ, akẹ́kọ̀ọ́ rẹ̀ kó máa bá a ní nǹkan. Kí wọ́n máa, kó máa ṣeré ìfẹ́, kó máa, kó máa, kó máa ṣe bí tọkọtaya kò bójú mu. Ṣùgbọ́n nígbà tí Candace Owens bẹ̀rẹ̀ sí ní tọpinpe ìgbésí ayé Brigitte Macron, tó ń tọpinpe rẹ̀ dé bí wípé kò, kò ní rẹ́kọ̀ọ̀dì kankan ni, kò ní, ẹ, ẹ, ẹ, ìrẹ́kọ̀ọ̀dì kankan ni, ẹ, tí a lè fi tọ́ka sí pé ó ṣe ṣiṣi àbí ó bímọ́ rí àbí ó, ó, ó dàgbà gẹ́gẹ́ bí obìnrin. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń fura sí obìnrin náà ṣe pé lóòótọ́ àti lódodo, ó le, a à rí, a à rí, a à lè sọ dájú dájú wípé kì í, pé kì í ṣe obìnrin, pé ọkùnrin ni. Ṣùgbọ́n àwọn ìwádìí tí Candace Owens ṣe, ó fi hàn wípé lóòtítọ́ àti lódodo, àwọn, o, Brigitte Macron ó ní àwọn, àwọn nǹkan tó yẹ kó dáhùn sí. Oni àwọn nkan kan ti oun no ye ko tan imole si nípa ìgbésí aye e agaga ìgbà tí ó, ó, ó ṣe, ó wàn wa ní ṣiṣi àbí ìgbà tí wọ́n ṣe kéré si. Kí ló ṣe jẹ́ wípé kò wọ́n, a à lè rí fọ́tò kankan tí a lè fi hàn pé ìgbà tí wọ́n ṣe ṣiṣi rẹ̀ àbí ìgbà tí wọ́n lọ ilé ìwé sẹ́kọ́ńdìrì àbí ìgbà tí wọ́n lọ ilé ìwé, ẹ, pámárì gẹ́gẹ́ bí obìnrin. Ẹ̀hẹ́n, nítorí ìyẹn náà ni mo ṣe like Candace Owens àti Macron.